Ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gba àkókò tó tó ìṣẹ́jú ọgbọ̀n sí ogójì ìṣẹ́jú lọ́pọ̀ ìgbà. Àkókò yìí jẹ́ kí n sinmi díẹ̀, kí n sì tún ọkàn mi ṣe. Kò pẹ́ jù bẹ́ẹ̀ lọ torí pé iṣẹ́ ń dúró dè mí lẹ́yìn ìsinmi. Ṣùgbọ́n ìsinmi kékeré yìí ṣe pàtàkì gan an fún agbára àti ìfarabalẹ̀ gbogbo ọjọ́.

Mo máa ń múra sílẹ̀ nípa kíkó èrò ọkàn mi balẹ̀. Mo mọ ìdí tí a fi ń, tí a fi ń pe ìpàdé àti ohun tí mo fẹ́ kí ìbásepọ̀ náà jẹ́. Mo yan aṣọ tó mọ́, tó bá ipò àti ènìyàn mu kí ìrísí mi lè fi igboyà hàn láìsí ariwo. Mo tún máa ń ṣe àtúnyẹ̀wò ohun tí oníbàárà fẹ́ràn bí ìwà àkókò àti ọ̀rọ̀ tó yẹ kí a yàgò fún. Ní ìkẹyìn, mo gbé ọkàn ìtẹ́lọ́rùn lọ. Mi ò jẹ́ kí ìbánisọ̀rọ̀, mo jẹ́ kí ìbánisọ̀rọ̀ kó rọrùn, òtítọ́ àti, àti ìkún fún ìbọ̀wọ̀.

Bẹ́ẹ̀ni, mo máà ń yan oúnjẹ tó lérò fún ìlera nítorí ara ni ibùdó gbogbo iṣẹ́. Mo máa ń fẹ́ran èso, ẹ̀fọ́ àti oúnjẹ tó kéré nínú epo àti ṣúgà jù. Kíkọ ara mi lóòrèkóòrè o ń jẹ́ kí agbára mi dúró ọkàn sì máa ń balẹ̀. Kò túmọ̀ sí pé mi ò jẹ oun tó dùn rárá sùgbọ́n mo máa ń se ní ìwọ̀ntúnwọ̀nsí.

Ọjọ́ ìsinmi ọdọọdún máa ń dá lórí ètò ilé iṣẹ́ tàbí òfin tó ń ṣàkóso iṣẹ́. Fún àpẹẹrẹ, ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́, ó máa ń jẹ́ tó ọjọ́ márùn-ún sí mẹ́ta ní ọdún kan, ṣùgbọ́n àwọn ibi kan bí ilé ẹ̀kọ́ tàbí ilé iṣẹ́ ìjọba lè ní ọjọ́ díẹ̀ sí tàbí ètò pàtàkì. Ó ṣe pàtàkì láti mọ ètò ilé iṣẹ́ rẹ kí o lè lo ìsinmi náà láìfàwàlá nínú iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òòrùn sára nígbà gbogbo láti dáàbòbò àwọ̀ mi kúrò nínú ìbàjẹ́ òòrùn. Mo máa ń yan ìdáàbòbò tó bá irú àwọ̀ mi mu tí ó ní SPF tó tó. Nígbà tí mo bá wà ní ni ìta fún ìgbà pípẹ́, mo tún máa ń lo fìlà àti aso tó bo ara. Èyí ń ràn mí lọ́wọ́ láti yàgò fún ìbàjẹ́ àwọ̀ àti ọ̀gbọ̀lọgbọ̀ ọgbọlọgbọ tẹ́tẹ́.

Mo kẹ́yìn lọ wo eyín mi ní oṣù díẹ̀ sẹ́yìn. Nígbà tí mo lọ sí ọ̀dọ̀ dókítà eyín fún àyẹ̀wò eyín, mo máa ń ṣètò láti lọ wo eyín ní gbogbo oṣù mẹ́fà tàbí bí dókítà bá ṣe sọ. Nígbà mìíràn tí mo bá rí pé díẹ̀ nínú eyín mi ní ìrora, mo máa ń yára lọ se àyẹ̀wò.